Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gba owó àwọn ènìyàn. Mo lè gba káàṣì lọwọ wọn tàbí kí n ní kánṣe transfer sí account mi. Ó yá sí Kuda báǹkì mi àbí báǹkì Opay mi. Tí yẹn ò bá dẹ̀tún se, mo lè ní kí wọ́n fi crypto sanwó. Ìyẹn ẹni tó bá ní crypto, ẹni tó bá sì ní USDT náà, mo lè gba lọ́wọ́ rẹ̀.

Ó ti pẹ́ tí mo ti kẹ́yìn lá ala burúkú kódà n kò lè rántí ìgbà náà pàtó ṣùgbọ́n mo mọ̀ pé ó ti pẹ́ gan. Mo jẹ́ ẹnìkan tí kì í lála púpọ̀ ná tẹ́lẹ̀ èyí ló fa tó fi jẹ́ wípé ó pẹ́ tí mo ti kẹ́yìn lála burúkú kódà ó ti pẹ́ tí mo ti kẹ́yìn lála kan kankan gan ṣẹ́yìn.

Bí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò ni wípé, mo máa ń lọ sí àwọn abúlé àwọn ìgbèríko tí àwọn ìpèsè náà, àwọn ohun èlò náà wà láti lọ wá àwọn ohun èlò tó dáa jù fúnra mi. Àwọn ohun èlò tí kọ́lítìì rẹ̀ tó dáa jù, tó máa rọrùn láti fi ṣe iṣẹ́ jáde. Àwọn ni mọ má lọ ṣà ni àwọn abúlé yi fún àrá mi.

Bẹ́ẹ̀ni o, mo ní ètò láti fẹ iṣẹ́ mi síbi ìlú mẹ́fà ní ọjọ́ iwájú. Lẹ́yìn ìlú mẹ́fà yí, mo sì tún ní ètò láti mú káàkiri gbogbo ìlú tó wà ní orílẹ̀ èdè Nàìjíríà yí. Èyí gangan ni ètò tó wà lọ́kàn mi. Mo sì ń gbàdúrà kí ọlọ́run fún mi ní agbára tí lè ṣe bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn-an pị́n oúnjẹ mi. Mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn-an àdájẹ́ tó sì ní ìgbàgbọ́ wípé àjọ̀jẹ ló máa ń dùn, àjọ̀jẹ ló máa ń dà, àjọ̀jẹ ló sì máa ń mú kí ọ̀rẹ́ wà láàárín ènìyàn. Idi niyi tí mo ṣe máa ń pín oúnjẹ mi dáadáa fún àwọn ènìyàn.

Mo ma ń dáhùn fóònù pẹ̀lú ìyàrá. Mo ma n saare sọ̀rọ̀ torí wípé òfin ibi iṣẹ́ mi kò fàyè gbà kí èèyàn máa dáhùn fóònù lẹ́nu iṣẹ́. Mo ma n sàáre gbé fóònù náà kì í sì tètè sọ fún ẹni tó bá ń pè mi wípé kó pè mi ní ẹ̀yìn iṣẹ́ tàbí kó pè mi ní àárín bírèkì mi ní ọ̀sán.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe ni ẹ̀kọ́ lórí bí a ti ń jẹ́ ọmọ rere, ọmọ Ọlọ́run, ọmọ tó ń gbọ́ràn sí òbí lẹ́nu, tí kìí pa rọ, tí kì í jalè, tó máa ń sọ ọ́tọ́ ní gbogbogbò gbà, tí ó sì máa ń ṣiṣẹ́, tí kì í rojú, tí kìí wu ìwà burúkú, tí ó máa ń lọ jẹ́jẹ́ láìní ìjàǹgban àbí ìkà nínú.

Ojo ti mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Friday. Mo fẹ́ràn ọjọ́ Friday yìí torí wípé ọjọ́ Friday ni òpin ọ̀sẹ̀ bẹ̀rẹ̀. Inú gbogbo ènìyàn si ma ń dùn ní ọjọ́ Friday torí iṣẹ́ kì í pò. Gbogbo ènìyàn si ma ń tètè kúrò ní ibi iṣẹ́ ní ọjọ́ Friday nítorí sa ọjọ́ weekendi tó ń bọ̀.

Bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi ni wípé mo máa ń kọ gbogbo àdéhùn tí n bá bá ènìyàn ṣe sílẹ̀ sínú ìwé àti orúkọ ẹni tí mo bá ṣe àdéhùn náà àti ọjọ́ tí mo ṣe àdéhùn náà àti ìgbà tí àdéhùn náà tó ṣàn. Èyí ni mo máa ń ṣe tí mo fi máa ń rántí àwọn àdéhùn mi torí wípé mo máa ń kọ gbogbo rẹ̀ sílẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé lẹ́ẹ̀koọ̀kan tí ààyè rẹ̀ bá yọ. Bóyá ọjọ́ tí n bá rí wipé iṣẹ́ tí mo ní láti ṣe ò pọ̀ rárá rará, tó sì jẹ́ ohun tí ọwọ́ mi lè ká láti ilé, tàbí ọjọ́ tí n bá rí wipé ó fẹ́ rẹ̀mi díẹ̀, tí ara mi fẹ́ máa ṣe bákanbákan, mo lè tọrọ ààyè lọ́wọ́ àwọn ọ̀gá mi kí wọ́n jẹ́ kí n ṣiṣẹ́ láti ilé.

Orí íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń ra ǹkan lẹ́nu ijo mẹ́ta yìí, ẹ̀kọ kan ni mo máa ń lọ sí ọjà àbí lọ sí máàlù láti lọ ra ǹkan mọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí mò ń rà ní ẹnu ijo mẹ́ta yìí, oorí íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń ra wọ́n, tí wọ́n á sì wá dìlífà rẹ̀ sí ilé mi. Owó delivery lásán ló máa ń ná mi, èyí sì rọrùn púpọ̀ fún mi.

Bẹ́ẹ̀ni, mo máà ń ṣe ìsọdọ̀tun ọkàn lórèkórè. Kódà mo máa ń dídi ṣe ìsọdọ̀tun ọkàn yìí kí n lè ní okun àti agbára láti lè má lè loogun àwọn nǹkan tí ó ṣe é gbógi sí mi. Ọlọ́run ni mo sì máa ń tọ̀ lọ tí mo fẹ́ ṣe ìsọdọ̀tun ọkàn torí òun ló máa ń ràn mí lọ́wọ́ láti bá mi sọ ọkàn mi dọ̀tun.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin dáadáa. Kódà láìmọye ìgbà bí ẹẹ̀mẹ́ji àbí ẹẹ̀mẹ́ta ga ni mo ti fi ọkọ̀ ojú irin tráàfù lọ sí ìlú Ìléṣà láti ìlú Èrè Ọ̀dọ̀ tí mo wà. Mo tún ti fi ọkọ̀ ojú irin lọ láti ìlú Ọ̀luwàyọ́mi lọ sí ìlú Alábátẹ́.

Oríṣìíríṣìí èrò bàtà ni mo máa ń wọ̀ bíi palm, rubber sandal, sneakers, Italian shoes, high top àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn bàtà yìí ni mo máa ń fún un wọ̀. Bàtà tí mo bá rí wípé ó gúnrégé ó rẹwà tó sì jẹ́ àwọ̀ tí mo fẹ́ràn, mo máa ń fẹ́ irú àwọn bàtà bẹ́ẹ̀.

Mo ma n sábà sìn mí ní àsálẹ́ ni ọ̀. Kìí ṣe nǹkan tó ní agbára àbí iṣẹ́ ga rárá. Fájì ni mo ma n sábà fi àsálẹ́ mi ṣe bóyá kí n máa wo fíìmù àbí kí n máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí fóònù, kí n máa ṣáàtì àbí kí n máa gbọ́ orin àbí kí n máa ṣeré pẹ̀lú arábìnrin mi àti àwọn ènìyàn mi.

Ìgbádùn mi ni kí n má wó fíìmù, kí n má play game pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ojúkorojú, kí a lọ wó bọ́ọ̀lù tàbí ká lọ sí ilé ọtí ká lọ ṣe fàájì, ká gbé obìnrin ká jayé, kí a sọ̀rọ̀, kí inú wa sì dùn. Ìgbádùn mi nìyi, mo sì máa n ṣe eléyìí ní gbogbo weekend.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ pẹ̀lú sùúrù àti ọwọ́ líle. Mi ò fi ọwọ́ yẹpẹrẹ mú wọn torí pé tí ènìyàn bá gba òṣìṣẹ́ láyé tó fi ọwọ́ yẹpẹrẹ mú wọn, wọ́n ò ní síṣẹ́ wọn dédé, wọ́n à sí máa wú ìwà tí ó lè pa ilé iṣẹ́ lára. Èyí ló fàá tí mo fi máa ń fi ọwọ́ líle mú wọn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rín àtẹ̀gùn lẹ́ẹ̀kọ̀kan, tí àtẹ̀gùn náà bá pọ̀, mo má a fẹ́ràn àti rìn torí wípé ó mab ń dàbí exercise fún mi. Tí ènìyàn bá rín àtẹ̀gùn lọ sókè lọ sí ṣálẹ́ gan, olúwa rẹ́ ti ṣe exercise díẹ̀ nù. Ìdí èyí ni mo ṣe fẹ́ràn láti máa gún àtẹ̀gùn lẹ́ẹ̀kọ̀kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa. Kódá, n kò lè ṣẹ́ kí n máa kọ̀wé pẹ̀lú ọwọ́ lójúmọ́ kan. Mo fẹ́ràn láti máa kọ̀wé pẹ̀lú ọwọ́. Bóòzi, ẹ̀ jẹ wí pé ayé ta wa lónìí ọ̀pọ̀lọpọ̀ ò fi ọwọ́ kọ̀wé mọ́. Kọ̀m̀pútà ni a fi ń tẹ gbogbo rẹ̀ ṣùgbọ́n èmi sì máa ń fi ọwọ́ kọ̀wé lẹ́ẹ̀kọ̀kan tí ayé ẹbá yọ.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ pọ̀ tó lítà mẹ́rin. Torí wípé mo jẹ́ ẹnìkan tí ó sanra díẹ̀, mo nílò ọ̀pọ̀lọpọ̀ omi. Kódà àwọn dókítà gan tí gbà mí níyànjú wípé n kò gbọdọ̀ máa mu omi tó kéré jù lítà mẹ́ta lọ lójúmọ́ kí ara mi lè máa ṣiṣẹ́ dáadáa, kí ó lè máa ṣiṣẹ́ déédé kí n má ba à rí wàhálà.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni wípé kí n lọ ṣe fàájì pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, kí a lọ ilé bọ́ọ̀lù, kí a lọ wo bọ́ọ̀lù, kí a lọ ilé ọtí kà mú ọtí, ká jẹ́ gbádùn ara wa, ká jẹun, ká ṣe fàájì tó bá sì di alẹ́, kí á gbé àwọn obìnrin àwọn ọmọge ìgbàlódé, kí a bá wọn ṣeré, kí a dá ara ya, kí inú wa sì dùn.

Nǹkan bí ọdún méjì sẹ́yìn ni mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ. Nígbà tí mọ padà lọ sí ilé bàbá mi ní Iléṣà, mo padé àwọn àgbà ọdẹ. Àwọn àgbà ọdẹ yìí ló mú mi dáni lọ sí ibi tí wọ́n ti ń ṣe ìṣẹ́gun ọdẹ ní ọjọ́ náà. Mo sì gbádùn ìṣẹ́gun ọdẹ yìí torí n kò rí rí.

Ohun tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni ìdí tí mo fi wọ iṣẹ́ yìí ní àkọ́kọ́. Ìdí náà ni wípé mo fẹ́ máa ran àwọn ènìyàn lọ́wọ́. Mo fẹ́ máa ran àwọn olóṣèlú kéékèèké àti awọn ilé iṣẹ́ kéékèèké láti lè jẹ́ kí wọ́n gbòòrò si, láti lè upscale business wọn. Èyí ni ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ tí kì í sí jẹ́ kó ṣú mi tàbí kó rẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ọlọ́gbọ́n nílé. Mo ní ẹ̀rọ ọlọ́gbọ́n television, mo ní ẹ̀rọ ọlọ́gbọ́n íná, ìyẹn smart light. Mo ní ẹ̀rọ ọlọ́gbọ́n àlùgbẹ̀dú, ìyẹn smart home theater. Mo tún ní ẹ̀rọ ọlọ́gbọ́n aago gan, ìyẹn smart watch. Oríṣìíríṣìí ẹ̀rọ ọlọ́gbọ́n ni mo ní nílé mi o.

Rárá o, mi ò ná ara mi, torí mo mọ̀ wípé nína ara mi kò ní àǹfààní kankan tó ń ṣe ju wípé kí ń má dá ápà ṣi ara mi lọ. Rárá o, ǹkan tó yẹ kí ń ṣe ni wípé kí ń mú ẹ̀kọ́ jáde nínú ohun tí mo ti kùnà àbí ibi tí mo ti ṣe àṣìṣe. Ìyẹn gan-an ni kókó. Ẹ̀kọ́ tí ènìyàn bá kọ́ láti ibi tí ènìyàn ti kọ́sẹ̀, ìyẹn ga lo ṣe kókó ju nína ara ẹni lọ o.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí, ńkan bi oṣù mẹ́rin sẹ́yìn tí mo lọ sí ìpínlẹ̀ Rivers. Ìgbà náà ni mo gun ọkọ̀ ojú omi. Ìgbà yìí náà sì ni ìgbà àkọ́kọ́ tí n o gun ọkọ̀ ojú omi. A gun ọkọ̀ ojú omi náà láti ìlú Oromkuro lọ sí ìlú Aberifẹ́ torí pé kò sí ojú títì tí ó la àárín ìlú méjèèjì kọjá.

Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ sanmo, ìyẹn àwọ̀ blue. Mo fẹ́ràn àwọ̀ blue yìí púpọ̀ púpọ̀. Kódà àwọ̀ blue yìí ni a kun gbogbo ògiri ìyàrá mi, ó sì máa ń dá mi lọ́rùn. Ọ̀pọ̀lọpọ̀ aṣọ tí mo ní gan àti ṣòkòtò, àwọ̀ blue yìí náà ni gbogbo rẹ̀. Kódà mo fẹ́ràn àwọ̀ blue gan ni o.

Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, ìgbà tí mo lọ sí abúlé àwọn bàbá mi ní Ìléṣà, ìyẹn abúlé ibode, ibẹ̀ ni mo ti pàdé àwọn àgbà ọdẹ tón sì mú mi lẹ́yìn lọ ṣi ọdẹ. Ìgbà náà ni ìgbà àkọ́kọ́ tí mo máa lọ ṣe ọdẹ ó sì ti tó bí ọdún méjì sẹ́yìn báyìí o.

Rárá o, n kò féràn wà ní òru torí wípé òru máà dúdú, èèyàn sì ní le ṣe ẹ̀ ǹ kan kan, ẹrù sì máà ń pọ̀ jọjọ lóru. Ìdí ni yìí tí mo fi fẹ́ràn kí a wà ní ọ̀sán àbí ọjú mọ́mọ́ jù kí a wà ní òru lọ, torí wípé kò sí ǹkan tí èèyàn fẹ́ ṣe ní òru ju kí èèyàn sùn lọ.

Ìmọ̀ tuntun kan tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ bí a tí ń wakọ̀. Ó wù mí láti di ògbóǹtarìgì awakọ̀ ní ọjọ́ iwájú, tí ó lè wa oríṣìíríṣìí ọkọ̀. Kódà mo sì ti bẹ̀rẹ̀ ọ̀nà tí ń ó fi mọ èèwà ọkọ̀ torí mo ti lọ fi orúkọ sílẹ̀ ní ilé akẹ́kọ̀ọ́ bí a tí ń wa ọkọ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tún àwọn ǹkan kéékèèké ṣe nínú ilé. Àwọn ǹkan bíi bóyá iná tó jó, mo mọ̀ bí a ti ń yọ, bóyá bóótì ǹkan tú, mo mọ̀ bí a ti ń dè é, bóyá àwọn ǹkan pẹpẹpẹ bi sọ́kẹ́ẹ̀tì ǹkan kan báyìí bàjẹ́ nínú ilé, mo mọ̀ bí a ti ń tún wọ́n ṣe. Ẹ̀gbọ́n mi ló ti kọ́ mi bí a ti ń tún àwọn ǹkan pẹpẹpẹ yìí ṣe ó.

Ohun tí mo máa ń ṣe nígbà tí n bá sín ni kí n fi ọwọ́ bo imú àti ẹnu mi. Tàbí tí n bá mu handkerchiefu dání tàbí face towel, kí n fi mọ bo ẹnu mi. Torí wipé sinsín wà lára nǹkan tí ó lè tètè rán ẹlòmíràn. Tí èèyàn ò bá sí fi ọwọ́ bo ẹnu àti imú tí èèyàn bá sín, èèyàn lè kó ran ẹlòmí tó bá wà ní ẹ̀gbẹ́ èèyàn.

Ìgbà tí n bá ríi wípé ẹ̀rọ ayára bí àṣá ọwọ́ mi bá tí ń ṣe ṣègéṣègé tí iṣẹ́ rẹ ò dárá mọ́ tàbí tí bátìrì rẹ bá tí ń yòrò tí ò mọ pé mọ́ bíi ti tẹ́lẹ̀, ìgbà yìí ni mo máa bẹ̀rẹ̀ láti pinnu ra ẹ̀rọ ayára bí àṣá tuntun. Àsìkò bẹ́ẹ̀ náà ni mo sì maá mu aayẹ torí wípé èyí tó wà lọ́wọ́ mi ò ń ṣiṣẹ́ dáadáa mọ́.

Òwúrọ̀ àárọ̀ ọjọ́ Sátidé ni mo máa ń fọṣọ. Torí ọjọ́ Sátidé yìí nìkan ni mi ò lọ ibi iṣẹ́. Òun ni mo sì máa ń ráyè láti fọ aṣọ mi àti láti ṣe gbogbo iṣẹ́ ilé tí boyá kì ń tún lè ṣe ní o, àbí kí n tún àwọn ǹkan tó wà nínú ilé tò. Ọjọ́ Sátidé yìí ni mo máa ń ráyè ṣe ọ̀gbọ̀ rẹ̀. Àárọ̀ ọjọ́ Sátọ̀dé ni mo máa ń fọ aṣọ.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn lò ẹ̀rọ ìgbésókè torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé tó gaga púpọ̀ ni ó ma soro láti rìn àtẹgùn gbogbo rẹ̀ tí ènìyàn bá fẹ́ lọ láti ìsàlẹ̀ dé òkè, ṣùgbọ́n ẹ̀rọ ìgbésókè yìí máa ń jẹ́ kó rọrùn kì í sì jẹ́ kí o ní ní lára láti lọ láti ìsàlẹ̀ títí dé òkè.

N kò lè rántí ìgbà tí mo kẹ́yìn fò pàtó ṣùgbọ́n mo mọ̀ pé ọdún tó kọjá ni, torí ọdún tó kọjá yìí ni mo kẹ́yìn lọ sí ìlú Abuja láti ìlú Osogbo tí mo wà. Ọkọ̀ òfurufú nìkan sì ni ọ̀nà tí èèyàn le gbà láti lọ ní sí ìlú Abuja láti Osogbo.

Ó ti pẹ́ o. Kódà ìgbà tí mo ti wà ní kékeré ni mo kẹ́yìn lọ wo eyín àti ìgbà tí mo ti dàgbà mo wọ́n sì lọ wo eyín rárá lọ́dọ̀ dókítà ilé eyín o. Torí wípé gbogbo eyín mi lọ pé péré péré, kò sì sí ǹkan tó mú mi léyín. Eyín mi òro mi kò sì fọ́, gbogbo ẹ lọ funfun gbòò tó sì le síbẹ̀.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ni ẹgbẹ́ eré ìdárayá Manchester United. Ọdún 2007 ni mo ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ẹgbẹ́ eré ìdárayá Manchester United yìí, mo sì fẹ́ràn wọ́n gidi. Ẹgbẹ́ eré ìdárayá Manchester United yìí ló tóbi jù nínú gbogbo ẹgbẹ́ eré ìdárayá ní àgbáyé o.

Ìgbéyàwó iṣẹ́ tí mo ṣe kẹ́yìn, ó dára púpọ̀ gan an ni. Inú ẹni tí mo ti síṣẹ́ náà fún sì dùn kódà ó sì máà ń dúpẹ́ lọ́wọ̀ mi lónìí fún iṣẹ́ takuntakun àti iṣẹ́ dáradára tí mo ṣe fún un. Ó sì ṣèlérí fún mi wípẹ́ òun ó máa dárúkọ mi fún gbogbo àwọn ènìyàn tí òun sì máa sọ̀rọ̀ mi fún ẹnikẹ́ni tí ó bá fẹ́ ṣe irú iṣẹ́ náà torí wípẹ́ mo bá ṣe iṣẹ́ tí ó da tí ó tẹ́ lọ́rùn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀. Òkan nínú àwọn ọmọ àbúrò bàbá mi tí òhun náà mọ bí wọ́n ṣe ń ka àwòrán ilẹ̀ tó kọ́ iṣẹ́ náà, òhun ló kọ́ èmi náà bí a ti ń ka àwòrán ilẹ̀. Mo lo oṣù méjì ní ọ̀dọ̀ rẹ̀ láti kọ́ bí a ti ń ka àwòrán ilẹ̀ yìí. Òun ló sì jẹ́ kí mo mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀ dáadáa títí di òní ọlọ́níì.

December ọdún tó kọjá, ìyẹn oṣù tó kẹ́yìn nínú ọdún tó kọjá ni mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi. Ìgbà náà ni ìgbà ọjọ́ Kérésì tí à n ṣe ọdún Kérésì ni gbogbo wa pàdé ní ilé ìdárayá kan ní ìlú Òṣogbo. Inú wa dùn àsi yọmọ ara wa torí kó tó di ìgbà náà, ó ti lé ní ọdún méjì tí a ti fojú kan ara wa gbẹ̀yìn. Èyí ló fàá tí inú gbogbo wa fi dùn láti rí ara wa lọ́jọ́ náà.

Mo má ń jẹ oun nínú ọkọ̀ mi lẹ́kankan bótilẹ̀jẹ́ wípé kìí ṣe gbogbo ìgbà ṣùgbọ́n àwọn ọjọ́ mìràn lẹ́wà tó jẹ́ wípé mi ò tètè ṣetán nínú ilé tí ó sì fẹ́ má pè mí dí ẹ̀. Mo lè má ní ànfàní àti dúró jẹ oun nínú ilé. Mo má ń gbé oúnjẹ mi dání nínú ọjọ́ yì láti lọ má jẹ nínú ọkọ̀. Ìdí nìyẹ tí mo ṣe má ń jẹ oun nínú ọkọ̀ mi lẹ́kankan bótilẹ̀jẹ́ wípé kìí ṣe gbogbo ìgbà o.

Ó ti pẹ́ tí mo ti kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Koda ó ti lé ní ọdún kan torí mi ò fẹ́ràn láti lọ máa ra oúnjẹ jẹ níta. Ó tẹ́ mi lọ́run kí ń máa dáná fúnra mí nínú ilé tàbí kí ń jẹun lọ́dọ̀ àwọn ènìyàn tó súnmọ́ mi bí ìyá mi àbí arábìnrin mi ṣùgbọ́n kí ń lọ fi owó jẹun níta yìí, ó máa ń ni mí lára gan ni.

N kò ní àkókò kan pàtó tí mo máa ń sùn o. Ìgbà tó bá wù mí ni o. Bí ó bá ṣe fẹ́ sí mi ni bí ó bá ṣe wu ẹlẹ́dàá mi. Torí àwọn ọjọ́ míràn mo lè tètè sùn ní bí i aago mẹ́sàn-án mẹ́jọ̀ọ́ mẹ́wàá. Àwọn ọjọ́ míràn sì ni mo lè má ti sùn títí aago kan, aago méjì òru. Torí náà n kò ní ìgbà kan àbí àkókò kan pàtó o.

Bí mo ṣe máa ń rí lílo àkókò nígbà tí mo bá wà nínú ìlà ní wípé, mo máa ń fojú sí àwọn tó ṣe pátá tó ṣe kókó tó ṣe pàtàkì jù. Àwọn yen ni mo máa ń kọ́kọ́ ṣe nínú àkókò tí ó bá wà. Lẹ́yìn náà ni mo ṣẹ̀ṣẹ̀ máa ń wá ṣe àwọn ǹkan tí kò ní ìtumọ́ tí kò ṣe pàtàkì. Bá yé ni mo ṣe máa ń rí lílo àkókò.

Ọ̀pọ̀ ìgbà ni mo má ń ṣ'àyẹ̀wò ìméèlì mi o. N kò lè sọ wípé iye ìgbà báyìí ṣùgbọ́n mo má ń ṣ'àyẹ̀wò ìméèlì mi lọ́pọ̀ ìgbà lójú mọ́. Kódà, n kò lè lo wákàtí méjì àbí mẹ́ta kí n má ṣ'àyẹ̀wò ìméèlì mi torí mo jẹ́ ẹnìkan tí ó má ń gba oríṣìíríṣìí ìméèlì tí ó ṣe pàtàkì.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn yíya àwòrán. Íkan lára àwọn àbúrò mọ́mì mi tí ó jẹ́ àgbà aya àwòrán ni o kọ́ mi bí a ti ń ya àwòrán. O mú mi sọ́dọ̀ rẹ̀ fún bí i oṣù méjì, ó sì kọ́ mi ní gbogbo ohun tó wà nínú kí a má ya àwòrán. Òhun ló sì jẹ́ kí n fẹ́ràn rí ya àwòrán.

Bí mo se má ń ṣe ìdọ́gba láàrín ìgbésí ayé àti iṣẹ́ ni wípé mo máa ń fi àwọn òfin tó ṣe pàtàkì sílẹ̀. Àwọn òfin yìí ni mo máa ń tẹ̀lé tí mo fi máa ń ríi wípé àsìkò tí mo fi sílẹ̀ fún iṣẹ́ kò jẹ iwọ inú àsìkò tí mo fi sílẹ̀ fún ìgbése ayé. Bẹ́ẹ̀ pé àsìkò ìgbésí ayé náà kò jẹ́wọ̀ àsìkò iṣẹ́.

Kí n má paró, kí n má jalè tí n bá fẹ́ sọ ò tọ́ láì fi kan kún kejì ọ. Àá, yóò tó wákáàtì méjì tí mo fi máa ń wo ojú ìbòjú lójoojúmọ́. Ìdí ni wí pé mo fẹ́ràn láti máa bo ojú ìbòjú lójoojúmọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ gan ní wákáàtì méjì mi yìí kì í tó mi, ṣùgbọ́n mo kan máa ń fara adá ni o.

Ìgbà tí mo kẹ́yìn rin ìrìn-àjò fún isẹ́ ní oṣù méjì kan sẹ́yìn, nígbà tí a lọ fún kọnfuréẹ̀sì ní ibi iṣẹ́ wa. A lọ sí ìlú Abẹ́òkúta fún kọnfuréẹ̀sì. A kúrò láti ìlú Ìbàdàn tí ibi iṣẹ́ wa wà, a lọ fún kọnfuréẹ̀sì ní ìlú Abẹ́òkúta.

Rárá o, mi ò ní ìrora nígbà tí ńba sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, torí wípé mo ti lọ kọ́ bí a tí ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, ìyẹn public speaking. Èyí ló sì fún mi ní ìgboyà tí mo sì ti mọ àwọn ọgbọ́n tí ènìyàn lè lò láti sọ̀rọ̀ tí ẹ̀rù àti ìrora kò fi ní sí níwájú ọ̀pọ̀ ènìyàn.

Ah! Ìbéèrè rẹ yìí ó ṣòro díẹ̀ fún mi torí wípé mi ò rántí àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo lò ní àkókò yìí. Mo ti ń ro ọpọlọ mi bóyá mo lè rántí ọ̀kan àbí méjì kí n lè sọ fún ọ ṣùgbọ́n kò wá sí mi lọ́pọlọpọ̀ báyìí. N kò mọ àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo lò ó.

Mo máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ọ̀nà tí kò fi ní sí ojúsàájú, tí kò fi ní sí ìjà. Mo máa ń pín ní ọ̀nà tó da tó tọ́, mo sì máa ń fún olúkalúkù ní ẹtọ ọ̀rọ̀ iye tó tọ́ sí, láìsí ìyẹ̀njẹ àbí ojúsàájú rárá. Báyìí ni mo ṣe máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi.

Ọ́fíìsì mi máa ń ṣí ní aago mẹ́sàn-án òwúrọ̀ lójoojúmọ́. Aago mẹ́sàn-án ní ọjọ́ Monday títí di ọjọ́ Friday ni ọ́fíìsì mi fi máa ń ṣí o. Aago mẹ́sàn-án yìí jẹ́ àsìkò tí ó dára tí ó sì jẹ́ àsìkò tí ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ náà máa ń ṣí.

Àwọn orin tí mo fẹ́ràn láti máa gbọ́ ni orin bí i orin fújì, orin àpàlà, orin rárá, orin ẹkún ìyàwó, orin wákà, òmele àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo sì tún fẹ́ràn láti máa gbọ́ àwọn orin ìgbàlódé bí i R&B, hip hop, pop àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, mò máa ń wọ ìbọ̀wọ́ nígbà tó bá yẹ. Bóyá tí òtútù bá ń mú mi, ni mò máa ń wọ ìbọ̀wọ́ nígbà yen, tàbí tí n mo bá fẹ́ ṣe nǹkan tí ń ṣi fẹ́ kí ọwọ́ mi dọ̀tí, mò máa ń wọ ìbọ̀wọ́ náà, tàbí tí mo bá fẹ́ fọwọ́ kan nǹkan tí ó jẹ́ nǹkan ẹlẹgẹ́, mò máa ń wọ ìbọ̀wọ́ náà nígbà yí o.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù nínú isẹ́ mi ni oúnjẹ ẹja, àwọn ẹja fúnra wọn, inú odò tí àwọn ẹja máa wà, àti ṣẹ́ẹ̀dì tí èèyàn á ṣe lé ori odò yìí kí òrúnmọ́ má pa àwọn ẹja náà jù. Iṣẹ́ tí mò ń ṣe ni ẹja sísìn.

Àwọn ojú òpó ayélujára tí mo wà, n kò rántí orúkọ ọ̀pọ̀lọpọ̀ wọn níìsín, ṣùgbọ́n ǹkan tí mo rántí ni Manchester United Supporters Club. Ìmí tì mó tún rántí ni ojú òpó ayélujára àwọn tó fẹ́ràn eré ìdárayá wrestling.

Abẹ inú ẹsẹ̀ iyẹn footmat ní ẹ̀yìnkùlé ní ẹnu ọ̀nà ẹ̀yìnkùlé yàrá mi, ibẹ̀ ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi pamọ́ sí tí mo bá ti fẹ́ jáde. Mo máa ń fi sí ibí yìí torí pé ó bọ́ sí ẹ̀yìn kó sì bọ́ sí ibi tí ẹnikẹ́ni ò leè sábà dé afẹ́ni tóbá jẹ́ ẹni tí a jọ ń gbé.

Bí mo ṣe máà ń kọjú àwọn ìṣòro ní ibi iṣẹ́ ni pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ suru. Mo máa ń wá ìmọ̀ kún mọ̀ tí maa ṣi ṣe ìwádí nípa àwọn ìṣòro náà bóyá lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n ti kọjú ìṣòro náà àwọn tí a jọ ń ṣiṣẹ́ tí wọ́n ti rí irú ìṣòro bẹ́ẹ̀. Máa sì béèrè lọ́wọ́ wọn ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi bórì ìṣòro yìí.

Kò sí irú ìbọ̀sẹ̀ kan tẹmi ò fẹ́ràn àti wọ̀. Tóbájáà ti dá irú ìbọ̀sẹ̀ bí sneakers, palm, rubber slippers, slip ons, high top, dress shoes, dance shoes, tóbá sáà ti rẹwà tó sì jẹ́ bàtà ìgbàlódé, mo máa wọ̀ ọ́.

Bẹ́ẹ̀ni ìyẹ́ jẹ́ dandan, kò dáà, gbogbo ìgbà tí mo bá ti wọ inú ọkọ̀, ohun àkókò tí mo máa ń ṣe ni kí n kọ́kọ́ di ọ̀já àbò yí, torí mo ní gbàgbọ́ púpọ̀ nínú ọ̀jà àbò yí, mo sì mọ̀ pé a ti dáàbòbò ẹ̀mí mi ni ọ̀jà àbò yìí ṣe wà bẹ́ẹ̀ kí ó lè dáàbòbò mi nínú ìjàm̀bá ọkọ̀ kí ń máa bá àṣiṣé púpọ̀.

Ó ti pẹ́ o, ó ti lé lọ́dún kan tí mo ti kẹ́yìn lọ sí ilé ìkàwé. Àtìgbà tí mo ti fi yunifásítì lẹ̀, ni mo ti kẹ́yìn lọ sí ilé ìkàwé torí wípé mi ò sí ní ilé ẹ̀kọ́ mọ́. Idi nìyí tí mi o ṣe lọ sí ilé ìkàwé mo kọ sí ohun tí mo fẹ́ lọ ṣe níbẹ̀.

Máa ń kọjú ìdènà ọkọ̀ pẹ̀lú ọkọ́ akínìgboyà àti ara bíbale. Nítorí wípé ọkọ̀ e ṣe ǹkan tí èyàn lè paniki o, kódà èyàn gbọ́dọ̀ farabalẹ̀ tọ́yán yán kí o lè mọ ọ̀nà tí èyàn ó gbà fi kọjú ìdènà ọkọ̀ àjẹ́bé èyàn alásídẹ̀ntì o.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí alá mi dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn alá tí n bá lá ni mo máa ń rántí nígbà tí mo bá jí. Bótílẹ̀ jẹ́ wipé mi í lálá púpọ̀ náà. Mò lé máa lálá kánkán fún oṣù mẹ́fà tàbí jù bẹ́lọ̀, ṣùgbọ́n ìgbà tí n bá lálá báyìí, mo máa ń rántí rẹ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máà ń pe àwọn oníbàárà tuntun lóòrèkóòrè, mo máa ń ṣe àyẹ̀wò tí màá béèrè àlàáfíà wọn, kí wọ́n lè mọ̀ pé mo value wọn gidi pé kì í ṣe pé owó wọn nìkan ni mo nífẹ̀ẹ́. Mo nífẹ̀ẹ́ àwọn gán fúnra wọn, mo sì máà ń ṣe àyẹ̀wò lórí wọn dáadáa. Mo máa ń pe àwọn oníbàárà tuntun, mo yá lórí foonu, tàbí kí n yẹ ṣẹ́ àbẹ̀wò sí wọn lórí social media, kí n ṣe hi sí wọn.

Rárá o, mò jẹ́ ẹni tí ó má ń jẹran o. Mò jẹ́ ẹni tó fẹ́ràn ẹran púpọ̀ tí kò sì lè jẹun tí kò bá sí ẹran. Kódà tí mi ò bá rí ẹran lórí oúnjẹ, oúnjẹ náà má ń sú mi tí kì í sì íwù mi jẹ. Mo fẹ́ràn ẹran púpọ̀. Oríṣìíríṣìí ẹran si ni mo má ń jẹ bí ẹran ṣíkìn, ẹran tọkí, ẹran màlúù, ẹran ewúrẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mi ò ní ìgbà kan pàtó tí mo máa ń ṣe irun mi o. Bí ẹ̀mi bá ṣe darí ni mo lè ṣe é ní àárín ọ̀sẹ̀ méjì tí n o gé low cut, tí n ó ṣe lọ́lẹ̀ báyìí. Ìgbà mìíràn sì re, o le dí ẹ̀yìn oṣù mẹ́ta àbí mẹ́rin kí n tó tún ṣe, kí n tó tún gé lọ́lẹ̀ sí low cut àbí style tó bá wù mí. Mi ò ní ìgbà kan pàtó àbí sítáílì kan pàtó tí mo fẹ́ràn. Bí ó bá ṣe fẹ́ sí mi ni mo se máa ń ṣe irun mi o.

Tí n bá rán ti dáadáa, ó ti lé ní ọdún mẹ́rin báyìí tí mo kẹ́yìn ṣukú. Ohun tó sì pa mí lẹ́kọ̀ọ́ nígbà náà ni ìgbà tí ẹ̀gbọ́n mi béèrè owó lọ́wọ́ mi, tí mò sì ní owó láti yá. Ó dùn mí wípé mi ò ní ànfààní áti ràn ègbón mi lówó.

Ohun tí mo máa ń sábà ṣe nígbà tí òjò bá ń rọ̀ ni wípé mi ò lè jáde o, mo máa ń dúró sínú ilé ni. Mo máa ń sábà fi àkókò tí òjò bá ń rọ̀ yìí sùn ni o tàbí kí ń máa fi sinmi. Tí mo bá wá ṣe ìkẹ́kànù méjèèjì yìí, mo lè máa bá àwọn ènìyàn mi sọ̀rọ̀ lórí fóònù, bóyá arábìnrin mi àbí àwọn ọ̀rẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Mo máa ń ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ wákàtí lójúmọ́. Kódà ó kéré tán, màá ṣiṣẹ́ wákàtí mẹ́jọ lọ́jọ́ kan. Íyen ojọ́ tí iṣẹ́ ò bá pọ̀ ni o. Ọjọ́ tí iṣẹ́ bá pọ̀, mo lè ṣe ju wákàtí mẹ́jọ lọ kí n ṣe wákàtí mẹ́wàá, mọ́kànlá, méjìlá tàbí jù bẹ́ẹ̀ lọ.

Oúnjẹ tó fúyẹ ni mo máa ń sábà jẹ ní ọ̀sán. Bíi ìpápánu àbí bíi winyin winrin, ọ̀pọ̀ míì, ọ̀pọ̀ ìgbá míì gan, ice cream àti meat pie lásán ni mo máa ń jẹ ní ọ̀sán. Tàbí egg roll tàbí chin chin tàbí puff puff àti buns. Àwọn oúnjẹ pẹpẹpe báyìí ni mo máa ń jẹ ní ọ̀sán.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ lọ, torí wípé ìmọ́lẹ̀ òwúrọ̀ máa ń mọ́lẹ̀ dáadáa ju ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ lọ, àti wípé ìmọ́lẹ̀ òwúrọ̀ máa ń mú ìrètí fún ọjọ́ tí yóò dá wá. Idi niyí ti mofi fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀.

Rárá o, mi ò bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Kò da kí èèyàn máa bínú nígbà tí èèyàn bá wà nínú ọkọ̀ torí wípé ó lè fa kí èèyàn bẹ̀rẹ̀ sínú wàwàkuwà tàbí kí èèyàn ṣe mistake tí ó yẹ kó ṣe. Mo máa ń calm nígbà tí n ba wà nínú ọkọ̀ yẹn. Kò da, mi i bínú rárá àti rárá o, mo máa ń calm always ni.

Rárá o, mi ò ní àwòrán kankan lára. Àwòrán lára ó jẹ́ ǹnkan tí mo kórìíra púpọ̀púpọ̀ torí wipé mi ò fẹ́ mo sì rí gẹ́gẹ́ bí kí ènìyàn máa ba ara èèyàn jẹ́ àti wípé mo máa ń fi ẹ̀jẹ̀ sílẹ̀. Ẹni tí ó bá sì fẹ́ máa fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún àwọn ènìyàn kò gbọ́dọ̀ ní àwòrán lára rárá.

Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ni wípé mo máa ń brainstorm, mo máa ń ronú jinlẹ̀ dáadáa, mo sì máa ń ṣe deep thinking. Ọ̀nà kan tí mo tún máa ń lò ni wípé mo máa ń ṣe research lórí Íńtánẹ́ẹ̀tì tàbí kí n ṣe interview fún àwọn ènìyàn kí n bèrè lọ̀wọ̀ wọn àwọn ohun tuntun tí wọ́n fẹ́ máa rí.

Mo ma ń sètò àwọn íméélì mi pẹ̀lú ṣùru. Mo máa ń pin wọ́n sí oríṣìíríṣìí ìsọ̀rísọ̀rí tí mo sì máa ń jẹ íméélì kọ̀ọ̀kan wò tí màá sì fi sí ìsọ̀rí tó jẹ. Àwọn kan le wà ní primary, kàwọ́n kan wà ní work, kàwọ́n kan wà ní family and friends, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mo máa ń tọrọ àforíjìn pẹ̀lú ọkàn tó ronú pìwàdà tó mọ ẹsẹ̀ rẹ lẹ́sẹ̀ tó sì tẹríba. Mo sì máa ń tọrọ àforíjìn pẹ̀lú kíka ọ̀rọ̀ Ọlọ́run tí mo sì máa ń ronú pìwàdà tó tọ́, tí mo sì máa ń pinnu láti má ṣe àṣìṣe yìí àbí láti má da ẹsẹ̀ náà mọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀. Bàbá mi ló ra ọkọ̀ náà fún mi. Ọkọ̀ Toyota Camry 2008 model ni ọkọ̀ tí bàbá mi ra fún mi yìí. Gẹ́lẹ́ tí mo parí yunifásítì tí mo sì lọ kọ́ ẹ̀kọ́ bí a ti ń wà kọ́ ni bàbá mi ra ọkọ̀ yìí fún mi.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkórìíra sí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ. Ìkíni ni ọbẹ̀ ẹyọ, kò sí ọbẹ̀ ẹyọ tí mo lè fẹnukàn láyé yìí, kódà gbogbo ọbẹ̀ tó bá ti ń fà ni mo kórìíra láyé yìí. Láti orí ọ̀gbọ̀nà títí kan ewédú, ilá, ọ̀rùnlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Rárá o, mi n wọ gíláàsì torí wípé ojú mi méjèèjì rína dáadáa, ó rína kedere kódà ojú mi n rína ju ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó yi mi ká lọ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yi mi ká ló ma n wọ gíláàsì ṣùgbọ́n èmi fúnra lára mi, èmi ò n wọ gíláàsì o torí wípé ojú mi méjèèjì ń ṣiṣẹ́ déédé.

Bẹ́ẹ̀ni, kò da. Mi o lè ṣe kí máa ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì. À ti ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì ló rọrùn jù láyé yìí. Kí ní ènìyàn lara rárá, ènìyàn ò sì ko neee ati kúrò ní ilé rẹ̀ láti lè ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Ìbíkibí tó bá wà lọ́ ti lè ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ó sì wá já fún ọ ní ibi tó bá wù ọ́. Owó delivery lásán ni yiò ná yàn.

Bẹ́ẹ̀ni, dandan ni èyí fún mi. Gbogbo ìgbà tí màá ti wẹ̀ tán báyìí, ìpara ló kàn tí mo máa ń fi sára torí wípé tẹ́ẹ̀ yín ò bá fi ìpara sára lẹ́yìn ìwẹ̀, gbogbo ara olúwa rẹ̀ yóò máa fúnfún. Ìdí nìyí tí mo ti máa ń fi ìpara sára ní gbogbo ìgbà, especially ìgbà tí n bá ṣẹ̀ṣẹ̀ kúrò ní ilé ìwẹ̀.

Gidi gan. Mo fẹ́ràn oúnjẹ tó ní ata bàjẹ́bàjẹ́. Ọmọ Yorùbá pọ́ńbélé ni mí. Ata jíjẹ sì wà nínú àṣà àti ìṣe Yorùbá kódà. Gbogbo ọbẹ̀ Yorùbá ni ó láta púpọ̀púpọ̀ tí àwọn ẹ̀yà mìíràn sì máa ń complain nìparẹ. Èmi gẹ́gẹ́ bí èèyàn o, mo fẹ́ràn oúnjẹ tó ní ata púpọ̀ gan ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Gbogbo ọjọ́ Sunday ni mo fi máa ń lọ sí ilé ìjọsìn. Ilé ìjọsìn All Saints Cathedral tó wà ní àdúgbò mi ni mo máa ń lọ ní gbogbo ọjọ́ Sunday. Ibẹ̀ ni mo ti máa ń jọ́sìn ní gbogbo ọjọ́ Sunday. Ibẹ̀ ni ilé ìjọsìn tí mo máa ń lọ.

Bẹ́ẹ̀ni, ojú mi dára púpọ̀. Kódà ó ń rí ran ju ojú àṣà àtọ́jú olóńgbò lọ. Kò sí nǹkan tí ojú mi ò rí. Vision 2020 lọju mi ó ń rí ran gidi, ó dára púpọ̀ púpọ̀. Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ò tó mi lọ́jọ́ ó rí ní ejù wọ́n gan ò dáa tó ti tèmi.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Mo mọ̀ púpọ̀ ní wọn, tí mi bà tí è mọ̀ gbogbo wọn tán. Mo mọ àwọn tí mo mọ̀ dáadáa kọjá ìlàjì, tí àwọn náà sì mọ̀ mi dáadáa torí wípé a má ń kíra wa, a má ń bẹ ara wa wò, a sì jọ má ń lọ sí ìpàdé àdúgbò papọ̀ ni.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀ torípẹ́ èyí jẹ́ dandan fún gbogbo ènìyàn tí ó bá ti lé ní 18 years. Ìyẹn gbogbo ènìyàn tó bá ti kọjá ọmọ ọdún méjìdínlógún o gbọ́dọ̀ ní nọ́mbà orílẹ̀ tí yóò mọ̀ fí hàn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀ èdè Nàìjíríà, ìyẹn National Identification Number.

Ọjọ́ ọgbọ̀n ni mo ní fún ìsinmi ní ọdọọdún. Ọjọ́ ọgbọ̀n yìí ni wọ́n ma ń fún gbogbo ènìyàn, gbogbo òṣìṣẹ́ láti sinmi ní ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́. O lè rí ju ọgbọ̀n ọjọ́ yìí lọ. Ọgbọ̀n ọjọ́, ọjọ́ ọgbọ̀n yìí ni ó wà fún gbogbo àwa òṣìṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Kódà oríṣi aṣọ wíwẹ̀ bíi meji mẹ́ta ni mo ní tí mo sì máa ń pàrọ̀ wọ́n síra àwọn bóṣẹ́ wu mi. Mo máa ń lọ wẹ̀ ó kéré tán ẹẹ̀ méjì lọ́sẹ̀. Mo sì máa ń wọ àwọn aṣọ wíwẹ̀ mi yìí tí mo bá ti fẹ́ lọ wẹ̀ ní swimming pool ní hòtẹ́ẹ̀lì tó wà ní iwájú ilé Bàbá mi.

Ìrọ̀rí eyọ kàn péré ni mo máa ń lò. Ìrọ̀rí eyọ kàn mi yìí ò dá púpọ̀, ó kún fọ́fọ́ ó sì tìkì. Eyí ló fà tó fi jẹ́ wí pé ìrọ̀rí ẹyọ kan yìí ni péré ni mo máa ń lò, torí pé ó ti tó fún mi, kì í mú ọ̀rùn ro mí rárá. Mo má ń sùn fọnfọn ni tí n bá ti lo ìrọ̀rí eyọ kàn mi yìí kó dà, ó dára púpọ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni o, etí mi dára ó sì ń gbọ́ràn kedere, kódà ó ń gbọ́ràn láti jìnnàjìnnà ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ. Ai mọ̀ ye ìgbà tí màá wá lẹ́gbẹ àwọn ènìyàn tí ènìyàn nì jìnnàjìnnà a máa sọ̀rọ̀ tí èmi yóò máa gbọ́, ṣùgbọ́n ẹni tó wá lẹ́gbẹ mi ò ní gbọ́. Kódà etí mi dára ju ti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ.

Bẹ́ẹ̀ni, mo máà ń gba àwọn ímeèlì àìwúlò lọ́pọ̀lọpọ̀, ìyẹn spam. Kódà ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń clear spam folder mi tí mo máà ń gbọn gbogbo àwọn ímeèlì àìwúlò yíyọ. Ṣùgbọ́n bí mo ṣe ń gbọn àwọn kan yọ ni àwọn mí tún padà dé, kódà ó tójú sími olùwàgbà mí lọ́wọ́ ímeèlì àìwúlò gbígbà yí o.

Ẹ̀re ìdárayá tí mo fẹ́ràn jù ni jọ̀ggíng. Mo fẹ́ràn jọ̀ggíng púpọ̀ púpọ̀ kódà mi ò le ṣe kí n má jọ̀gí lójúmọ́ kan tí n bá sì tí jí lẹ́yìn tí n bá ti gbàdúrà tán. Òhun àkọ́kọ́ tí mo máa n ṣe ni wípé kí n kọ́kọ́ lọ jọ́gí fún bí i ọgbọ̀n ìṣẹ́jú náà.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà tó gbé yè. Orúkọ ètò ààbò kọ̀ǹpútà tí mo ń lò lọ́wọ́ báyìí ni Nevac Antivirus. Nevac Antivirus si yìí ò dá púpọ̀. Bo ti le jẹ́ wípé ètò ààbò tuntun ni, kò tí ì fi bẹ́ẹ̀ sí i lórí igbá púpọ̀, ṣùgbọ́n èmi ń gbádùn rẹ o.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ìṣẹ́ mi ò dánmọ́rán púpọ̀ púpọ̀. Olórí ìṣẹ́ mi yìí ò fẹ́ràn mi gan ni, ó sì máà ń mú mi bí àbúrò rẹ̀, kó dà. Kò sí ǹkan tí mo fẹ́ tí kì í ṣe fún mi torí wípé ó rí mi gẹ́gẹ́ bí ẹnìkan tí ó máà ń ṣiṣẹ́ déédé tí ó sì ń fẹ́ ìlọsíwájú ilé iṣẹ́. Ìdí nìyí tí ó ṣe fẹ́ràn mi púpọ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn dáadáa. Mo mọ bí a ṣe ń kọ oríṣiríṣi nǹkan. Ní èdè gẹ̀ẹ́sì ni o, èdè Yorùbá ni o, bóyá letter lẹ fẹ́ kọ o, bóyá ìkíni ni o, bóyá article ni, gbogbo ẹ ni mo mọ kọ dáadáa. Ìdí níyì tí àwọn ènìyàn sì máa ń bá mi láti bá wọn kọ oríṣiríṣi nǹkan. Bóyá letter ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mi ò ní irungbọ̀n, gbogbo agbọ̀n mi ṣe ló gbẹ, ó dàbí aṣálẹ̀ ni o. Kódà ó má a ń bí mi n nú lọ́pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n kò sí nǹkan tí mo lè ṣe. Mo ti gbà kámú ni. Ọlọ́run ò jogun irungbọ̀n fún mi rárá. Ṣé ni gbogbo agbọ̀n mi ó dàbí tọmọdé tí ó fẹ́lẹ́ tí ó smooth bàjẹ́ bàjẹ́

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀ nígbàtí òtútù bá mú. Àkókò tí a wà yí gan, àtútù àkókò yẹn ni tí òtútù sì máa ń pọ̀ lóru. Mo máa ń wọ aṣọ òtútù mi yí sùn ni kí ó le dáàbò bo mi kí ó gbá mi kúrò lọ́wọ́ òtútù ọ̀gànjọ́ ooru. Mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀ lóòrèkóòrè.